Dáadáa mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn, tó bá jẹ́ pé mi ò mọ ọ̀nà yẹn àbí mi ò mọ ibi tí mò ń lọ, ibi tó jẹ́. Ó dáa kí ọ̀ràn máa bèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn nitori. Nítorí èyí, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn. Tó bá jẹ́ pé mi ò mọ ibi tí mò ń lọ tàbí mi mọ ọ̀nà tí mò ń lọ, mo máa ń bèrè dáadáa lọ́wọ́ àwọn èèyàn. Ó lójú àwọn èèyàn tí mo lè bèrè ọ̀nà lọ́wọ́ ẹ̀. Tó bá jẹ́ pé ẹniyen rí bí ọ̀daràn, èmi ò lè, mi ò lè bèrè ọ̀nà lọ́wọ́ ẹ̀ nítorí pé ó léwu. Mi ò lè bèrè lọ́wọ́ ẹni tó rí bí ọ̀daràn, mi lè, mi lè bèrè. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹniyẹ̀n ó, à, ó dáa lójú, ó dẹ̀, mo lè bèrè ọ̀nà lọ́wọ́ ẹ̀ nítorí pé kò rí bí ọ̀daràn. Àà, mo dẹ̀ máa ń sọ irú àwọn èèyàn tí mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ ẹ̀ nítorí pé ayé burú gan. Ǹkan ṣe lè lábẹ́ ọ̀run, ǹkan ṣe lè o. Ó dáa kí eyan ṣọ́ra náà, ó dáa kí ọmọ ènìyàn ṣọ́ra náà.

Ẹ ń bèrè pé kí ni mo máa ń jẹ ní òwúrọ̀. Mo lè jẹ, mo lè jẹ nǹkan tó bá wù mí ní òwúrọ̀. Ìgbà mí máa jẹ, máa jẹ ìrẹsì, ìgbà mí máa jẹ isú, ìgbà mí máa kọ́ ra ǹkan jẹ níta ni. Máa mú àwọn drinks, àwọn ǹkan aládùn, màá fi tẹ̀ sílẹ̀. Ìgbà mí, mo lè dáná nínú ibi tí mò ń gbé. Mo lè dáná jẹun. Màá ṣe isu, màá ṣẹ́ ẹ̀wà, màá ṣe ìrẹsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbà mí, ẹ̀ kankan ni mo máa ń ṣe. Ṣe kí ni ẹ̀? Mo lè ra bread níta, kí n ṣe ẹyin sí i kí n jẹ. Ìgbà mí kò ní sẹ, kò ní si ẹ́yín n bẹ́. Mo lè ra ǹkan aládùn kí n fi tẹ́ e kan lẹ̀. Àwọn nǹkan wọ̀nyí mo máa ń jẹ ní òwúrọ̀. Àwọn oúnjẹ kọ̀ọ̀kan tó jẹ́ bí bread àti ǹkan aládùn mo máa ń jẹ ní òwúrọ̀. Àwọn oúnjẹ bí ìrẹsì, ah spaghetti, àwọn oúnjẹ bí ẹ̀wà, àwọn oúnjẹ bí iṣu ni mo máa ń jẹ ní gbogbo ìgbà, ní gbogbo ìgbà. Tí bread, a ó ti ẹ ó ti ẹ pé, tí mo ti jẹ bread àti ǹkan aládùn, ẹ̀ kankan mo máa ń sè yẹn.